Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, ọ̀pọ̀ nǹkan ni mo máa ń gbọ́. Ó sì dá lẹ̀ ibi tí mo mọ́, mò ń lọ láti lọ àti ipo tí mo wà. Nígbà mí, orin, orin ni mo máa ń gbọ́ jùlọ. Orin jẹ́ kí ń rìn, ó jẹ́ kí ń irìn àjò dun fún èmi, ó sì ń jẹ́ kí n túra. Mo máa ń gbọ́ orin Yorùbá, orin ìjọsìn àti orin àgbáyé. Orin Yorùbá ń ràn mí létí àṣà àti ìtàn wa. Orin ìjọsìn sì ń fún mi ní ìtúnu àti ìrètí. Nígbà mí, mo máa ń gbọ́ ìròyìn lórí rédíò. Ìròyìn, ìròyìn, ìròyìn ń jẹ́ kí ní mọ ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi, ní orílẹ̀ èdè mi àti káàkiri ayé. Mo fẹ́ mọ ohun tí, ohun tí jọba ń ṣẹ, ohun tí ìjọba ń ṣe, ohun tí àwọn èeyàn kọ́ àti bí ayé ṣe ń yípadà. Èyí ń ràn mí látí, èyí ń ràn mí létí pé ayé ń lọ síwájú. Mo sì ń, mo sì nílò láti máa kọ́ ẹ̀kọ́ tuntun. Nígbà tí mo bá wà pẹ̀lú ọ̀rẹ́ tàbí nínú ọkọ̀, ohun tí, ohun tí mo máa ń gbọ́ ni ìjíròrò wa. A máa ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé, iṣẹ́, ilé ẹ̀kọ́ tàbí àwọn ala, àwọn aláwa fún ọjọ́ iwájú. Àwọn ìjíròrò wọ̀nyí ń jẹ́ kí n mọ àwọn èeyàn dáadáa, ó sì ń jẹ́ kí ìbáṣepọ̀ wa lágbára. Mo tún máa ń gbọ́ ìró ayíká bí, bí ìró ọkọ̀ mìíràn, ìró kẹ̀kẹ́ àti ìró àwọn ènìyàn. Gbogbo ìró wọ̀nyí ń jẹ́ kí n mọ̀ pé ó wà láàrín ọ̀pọ̀ ènìyàn. Mo sì nílò láti sọ̀ra. Ìró ayíká ń kọ̀ mí nípa ìfarabalẹ̀ àti ìfarahàn. Nígbà mí, mo máa ń gbọ́ ohun inú mi pẹ̀lú. Nígbà tí mo bá dákẹ́ nínú ọkọ̀, mo máa ń ròyìn ìgbésí ayé mi, àwọn ohun tí mo fẹ́ ṣe àti bí mo ṣè, bí mo ṣe le di ẹni tó dára jùlọ. Ohun inú mi tó mí, tó mi sọ́nà. Ó sì ń jẹ́ kí i rántí pé mo ní ojúṣe sí ara mi àti àwọn mìíràn. Ní kukuru ohun tí mo máa ń gbọ́ nínú ọkọ̀ kì í ṣe orin nìkan, ṣùgbọ́n ìròyìn, ìjíròrò, ìró ayíká àti ohun inú mi. Gbogbo rẹ̀ pọ̀ jẹ láti jẹ́ kí ìrìn àjò mi ní ìtumọ̀ kí n sì máa kọ́ ẹ̀kọ́ láti inú gbogbo ohun tí mo bá ń gbọ́.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọjọ́ ọdún? Mo ní ìsinmi ọjọ́ ọdún tó jẹ́ ọjọ́ mẹ́tàlá sí ogún lójú kan lọ́dún kan. Ìsinmi yẹn ìsinmi yìí ṣe pàtàkì púpọ̀ fún mi nítorí pé ó ń jẹ́ kí mi sinmi, kí n tún ara mi ṣe, kí n sì lè lo àkókò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Nígbà tí mo bá wà lórí ìsinmi, mo má, mo má, mo máa ń fẹ́ lo àkókò náà láti rin àjò díẹ̀ tàbí láti dúró nílé kí n kàwé, kí n kọ́ ẹ̀kọ́ tuntun tàbí kí n síṣẹ́ lórí ara mi. Ìsinmi tún ràn mí lọ́wọ́ láti yágò fún ìrẹsì ìrẹwesì àti ìbànújẹ́ iṣẹ́. Mo gbàgbọ́ pé ẹni tí kò bá sinmi dáadáa lè ṣiṣẹ́ dáadáa. Nítorí náà mo mo máa ń lo ìsinmi ọjọ́ ọdún mi dáadáa láti tún agbára mi ṣe, kí n ṣe sì padà ṣí bí iṣẹ́ pẹ̀lú ìdára àti imins-- ìmísí tuntun.

Ṣé o fẹ́ràn wá ní òru? Fún mi, òru jẹ́ àkókò pàtàkì gan nínú ìgbésí ayé mi. Nígbà tí gbogbo ayé bá ti dákẹ́, tí ariwo ọjọ́ bá ti lọ sílẹ̀, òru máa ń jẹ́ kí àkókò tí mo, tí mo fi ń rónú ìjìnlẹ̀ tí mo sì ń rì isínmi ọ̀kan. Ní ọ̀sán, gbogbo ènìyàn máa ń yára. Ọmọ ilé ń lọ sí ilé ẹ̀kọ́, àgbàlagbà lọ ń sí, wọn lọ síbi iṣẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ń pariwo káàkiri, àwọn ènìyàn sì ń bá ara wọn ṣeré. Ṣùgbọ́n ní òru, ohun gbogbo máa ń túbọ̀ balẹ̀. K'òun jẹ́ kí a lè gbọ́ ohùn ara wa dáadáa. Ó jẹ́ àkókò tí mo fi ń tún ara mi ṣe, tí mo sì ń wo ọjọ́ tí ó, tí ó ti kọjá. Mo fẹ́ràn wá ní òru torí pé ó ń fún mi ní àǹfààní láti ká ìwé, kọ́ ẹ̀kọ́ tuntun tàbí ṣiṣẹ́ lórí ẹ̀rọ tí mo ní. Nígbà mi mo máa ń kọ́ àwọn àfojúsùn mi sílẹ̀, sílẹ̀. Mo rò pé kíni tí mo ṣe dáadáa lóòni, kíni mo lè ṣe dára jùlọ lọ́la. Irú ìrọ̀rí bẹ́ kí rọ̀rùn láti ṣe ní ọ̀sán torí pé ìbànújẹ́ àti ìbànújẹ́ ojojúmọ́ máa ń dá wa lórí. Pẹ̀lú ìyẹn, òru tún jẹ́ àkókò ìbáṣepọ̀ pẹ̀lú, pẹ̀lú ẹbí. Nígbà mi a máa ń jókòó pọ̀, a máa ń bá ara wa sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Àwọn ìtàn kéékèèké wọ̀nyí máa ń, máa ń mú ìbáṣepọ̀ wa lágbára sí i. Ó ń jẹ́ kí a mọ ara wa dáadáa kí ìfẹ́ sì tún bọ̀ pọ̀ sí láàrin wa. Síbẹ̀ kii ṣé gbogbo ènìyàn ló fẹ́ràn òru. Díẹ̀ lára àwọn ènìyàn, nígbà tí òru máa ń mú ìbẹ̀rú bá wọn, wọ́n ń bẹ̀rù òkùnkùn tàbí wọ́n máa ń ronú ohun búrubú, búrubúru. Sùgbọ́n fún mi mo máa, mo gbà pé bí a bá lo òru dáadáa, bí a bá lo òru dáadáa, ó lè jẹ́ àkókò ìbùkún, ó lè jẹ́ àkókò ìsinmi, ìrónú àti ìtúnṣe ara. Ni ìparí, ìdáhùn ni pé bẹ́ẹ̀ni mo fẹ́ràn wá ní, ní òru. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó ń fún mi ní àlàáfíà, ó jẹ́, ó ń jẹ́ kí rónú ìjìnlẹ̀, ó sì ń ràn mí lọ́wọ́ láti tún ara mi ṣe fún ọjọ́ mìíràn tó ń bọ̀.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ gan. Ni gbogbo ìrìnàjò tí mo bá ń ṣe, aya mi máa ń yọ̀ gan tí mo bá jókòó lẹ́gbẹ́, lẹ́gbẹ́ fèrèsé. Èyí ni pé fèrèsé ọkọ̀, wọ́n ń fún mi ní àǹfààní láti rí ayé ní ojú, ojú mi, kìí ṣe nínú ìròyìn tàbí nínú àwọn lórí fóònù nìkan, ṣùgbọ́n gẹ́gẹ́ bí, bí ó ṣe ń ṣẹlẹ̀ lójú ọpọ́nà gan. Nígbà tí mo bá jókòó sí fèrèsé, mo máa ń rí àwọn èeyàn lòótọ́ to, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tó ń lọ sí ilé ẹ̀kọ́, àwọn ti, àwọn oní iṣẹ́ owo ọwọ́ àti gbogbo wọ̀n, àti àwọn oníṣọ́wọ́ tí wọ́n ń ta ọjà wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. Gbogbo èyí máa ń ràn mí létí pé ayé kùn fún ìrìnàjò àti ìtàn. Ẹni kọ̀ọ̀kan sì ní apá tirẹ̀ nínú rẹ̀. Kí n tó jókòó sí fèrèsé, mo tún rí ìṣẹ̀dá Ọlọ́run dáadáa. Mo rí igi tí ń rù, mo rí oòrùn tí ń ran, mo tun rí ojú, ojú ọ̀rùn tí ń yípadà láti òwúrọ̀ sí irọ̀lẹ. Nígbà mii mo má ń bí, mo máa ń wo bí ojú ọ̀rùn ṣe dàbí pé, dàbí pé ó ń sọ ìtàn tuntun fún mi. Ó má ń jẹ́ kí ń mú inú mi balẹ̀, ó sì ń mú mi ní àlàáfíà ọkàn. Fèrèsé ọkọ̀ tún jẹ́, ó tún jẹ́ kí n rántí àwọn ìrìnàjò tí mo tì ṣe tẹ́lẹ̀. Nígbà tí mo bá rí ibi kan tí mo ti lọ, ìrántí yóò padà wá sí ọkàn mi. Bí mo ṣe lọ sí ìlú kan pẹ̀lú ẹbí mi tàbí bí mo ṣe ń ṣe ìrìnàjò pẹ̀lú ọ̀rẹ́ mi. Gbogbo ìrántí wọ̀nyí ó ń jẹ́ kí ìrìnàjò di ohun tí ó túbọ̀ dùn sí mi. Mi ò fẹ́ràn sí fèrèsé, mi ò fẹ́ràn sí fèrèsé nítorí ríran ayé nìkan, mo tún fẹ́ràn rẹ̀ nítorí pé ó ń jẹ́ kí ó ní ìjínlé. Nígbà tí mo bá wá, nígbà tí mo bá wo ohun tí, ohun tó ń kọjá, ọpọlọ mi máa ń bẹ̀rẹ̀ sí n ro ninú pe ìgbésí ayé mi, nípa àfojúnsún mi àti nípa ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú. Ó dàbí pé fèrèsé ọkọ̀ jẹ́ ilé, ilé kọ́kọ́ fún mi láti bá àrà mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sì fèrèsé ọkọ̀ máa ń jẹ́ kí n yàgò fún ìbànújẹ́. Dípo kín wá, kí n máa wọ aagọ̀ tàbí kí n bẹ̀rù pé ìrìnàjò pẹ́, mo máa ń yí ojú mi sítà, mo máa ń rí ohun tuntun, mo tun máa ń rí pé àkókò ń kọjá lọ́rẹ̀ẹ́. Èyí máa ń jẹ́ kí ìrìnàjò kúrò ní ìṣòro kò sì di ìrí rere. Ní ìparí, mo lè sọ pé fí fèrèsé ọkọ̀, ọkọ̀ kìí ṣe pé mo fẹ́ràn rẹ̀ nìkan, ṣùgbọ́n ó sì dà, ó ti di apá kan nínú bí mo ṣe ń gbádùn ìrìnàjò. Ó ń jẹ́ kí n rí ayé, ó ń jẹ́ kí n ronú, ó tuń jẹ́ kí n rí ìtúnú. Nígbà tí mo bá tún wò ọkọ̀ lọ́jọ́ mii, mo máa dàbí pé bí ibi tí mo fẹ́ jókòó ni lẹ́gbẹ̀ẹ́ fèrèsé.